Mo fẹ́ràn kí n máa fi ìpara sara torí pé mo ní ara tó ń gbẹ. Tí mi ò bá dẹ̀ fi ìpara sara, kò sí bí máa, ara mi má, mo máa funfun ni fún gbogbo ọjọ́ yẹn. Òróró mo máa ń sábà fi sara àbí kí n lo ìpara tó ní òróró púpọ̀ lára. Ṣùgbọ́n mo fẹ́ràn kí n máa fi òróró ìpara.

Àgbààrá òjò, àgbààrá òjò bẹ́ẹ̀ni. A ní àgbàrá òjò. Mo ti sọ tẹ́lẹ̀ pé ibi tán gbé, ibẹ̀ hun bi abúlé ni, ẹ̀gbọ́n abúlé ni, ke se pe abúlé ni, lọ títí lọ tààrà. Ṣùgbọ́n, ibi tá n gbé t'ojo bá ti rọ̀ báyìí, àgbààrá má wá pọ́ọ.

Mo fẹ́ràn ẹyin gan, máa ń jẹ ẹyin dáadáa. Mo fẹ́ràn ẹyin, mo fẹ́ràn ẹyin, mo fẹ́ràn ẹja, mo fẹ́ràn ẹ̀wà. Mo fẹ́ràn ẹran náà ṣùgbọ́n mo fẹ́ràn ẹyin dáadáa. Eyin tó bá mú ta. Mo fẹ́ràn ẹyin, mo fẹ́ràn ẹja, mo fẹ́ràn ẹ̀wà.

Mo máa ń pè wọ́n o kí wọ́n ba lè wá rajà pẹ̀lú mi. Mo máa ń pè wọ́n ìgbà míì gan máa tún fún wọn ní ẹ̀bùn pé wọ́n, wọ́n jẹ́ oníbàárà tuntun sí mi. Màá fún wọn ní ẹ̀bùn, màá ra ǹkan fún wọn. Tí n bá ti rí oníbàárà tuntun báyìí, inú mi máa ń dùn ni ara mi máa ń yagá.

Mo fẹ́ràn kan bo mi lẹ́sẹ̀. Tí bá ti lọ sí ibi tí wọ́n ti ń ṣe, màá ní pé kan ṣe, kan ṣe èékánná mi. Wọ́n lè ṣe èékánná ọwọ́ mi. Ìgbà mí ní gan wọ́n le, wọ́n le tẹ̀ mí lára, kára mi le balẹ̀, kìnu mi le dùn. Mo fẹ́ràn kí wọ́n máa bo mi lẹ́sẹ̀, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Ìgbà mí, ẹ̀kan ní oṣù, ìgbà mí, ẹ̀kan lóṣù méjì.

Ìrọ̀rí, ìrọ̀rí, ìrọ̀rí ẹyọ kan ni mo máa ń lo ṣùgbọ́n mo ní méjì. Ìgbà mí máa ń lo méjèèjì torí tí bá ń sùn nígbà mí ọrùn máa ń ro mí, tí bá ti wá ri pé ẹyọ kan yen ò mú ọrùn ro mí, màá wa kan méjèèjì pọ̀. Àmọ́ èyí tí mo máa ń lo jù ni ẹyọ kan. Ẹyọ kan mo máa ń sábà lo.

Ìlànà ìpolówó mi pín sí ọ̀nà púpọ̀. Ìgbà mí, ìlànà ìpolówó mi lè máa jó fún ìlànà ìpolówó. Tẹ́ pé, tí wọ́n bá ti rí tí mo ń jó bayii, wọ́n máa, wọ́n máa ní, "ẹ jára, ǹkan tí ẹ̀ ń tà tó fi mú nu yìn dùn báyìí." Ìgbà mí, mo máa ń pariwo ni, máa ní, "ẹ wá ra ǹkan tí mò ń tà o, ẹ ra ǹkan tí mò ń tà o." Ìgbà mí, mo lè máa, mo lè máa fi sí orí afẹ́fẹ́ kí àwọn èèyàn máa ri.

Ìrìn àjò lọ sí ibi iṣẹ́, ó máa ń gba, ìgbà mí ó máa ń gba wákàtí kan, ìgbà mí ò máa gba ìṣẹ́jú mẹ́ẹ̀dógún. Ó máa gba ìṣẹ́jú mẹ́ẹ̀dógún, tí bá fẹ́ bu kẹ̀kẹ́. Ó dẹ́ pátápátá wákàtí kan, wákàtí kan má ti, mo ti dé ibi iṣẹ́ lati ilé mi.

Bí mo ṣe máa ń gbó, bí mo ṣe máa ń gbó iro àwọn oníbàárà mi, ìgbà mí wọ́n máa pẹ̀ mí, ìgbà mí wọ́n máa tẹ àtẹ̀jíṣẹ́ sí mi pé àwọn ti wà ní tòsí ò ki n wá àbí wọ́n ma wọ́n le ya àwòrán ǹkan tí wọ́n fẹ́ rà sí mi pé àwọn fẹ́ ra irú ǹkan yìí o pé ṣe mo ní pe awọ́n sì ń bọ̀

Mi ò tíì gun rí, ṣùgbọ́n mo mọ àwọn èèyàn tó ti gun rí. Èmi ṣì ń bẹ̀rù kí n wá lókè. Àwọn-- mo bẹ̀rù kí ń, kí ń gun òkè. Mo máa bẹ̀rù gan tí bá ti gun òkè. Mo máa bẹ̀rù gidi gan. Àmọ́, mo mọ àwọn èèyàn tó ti gun rí, mo mọ àwọn èèyàn dáadáa tó ti gun rí.

Àsìkò ìparí iṣẹ́, inú mi máa ń dùn pé iṣẹ́ ti tán lónìí jẹ́ n tètè lọlé, kí n tètè jẹun, kí n tètè sùn. Tóri igba ìparí iṣẹ́ yẹn, ago tí lọ, ó ti rẹ̀ mí. Èmi gan tí ń wò pé kí ló dé bái, ọ máa ti rẹ̀ mí, gbogbo ara ló máa ti máa rọ mí. Má kọ máa wo'ni lọ. Ọlọ́run ṣàánú.

Idena ọkọ yẹn. Nigba mi, ma máa gbọ orin. Mo nifẹ ki ma gbọ orin imisi awọn orin Boluwatife Bakare, awọn orin Tope Alabi awọn orin Simisola Agbebi, awọn orin Pelumi. Mo fẹran awọn orin, iru awọn orin yẹn. So, igba idena ọkọ yẹn, mi o ni fẹ ki n bi nù, má wà má gbọ awọn orin. Ma si mo gbadura ipe Ọlọrun jẹ ka tẹtè kúrò ń bí, tori ó ti rẹ mi.

Mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ṣùgbọ́n mi ò kí ń, mi ò kí ń tẹ́, mi ò kí ń tẹ́ fóònù mi, mi ò kí ń tẹ́ rárá rárá torí wọ́n, wọ́n máa ní pé ká pa àbí ká fi sí, ẹ́ẹ́, ẹ̀rọ ìgbésókè lórí fóònù wa. So mi ò kí ń tẹ́ àmọ́ mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ká ti ẹ lé mọ́ra wa ká mọ ẹni tó lè ṣàánú wa lọ́la. Mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ṣùgbọ́n mi ò kí ń tẹ́

Mo máa ń jẹun o, torí tí mo bá ti jí, màá kọ́kọ́ lọ dáná tí màá jẹ, èmi àtàwọn òbí mi àtàwọn àbúrò mi. Màá dáná, màá lọ wẹ̀, màá múra. So inú ọkọ̀ mi ni mo ti máa ń ráyè láti jẹun, torí tí n bá tún dé bí isẹ́ mi tun ní ráyè láti jẹun, inú ọkọ̀ yẹn ni màá ti ráyè tí màá ti jẹun kí n tó wá débí.

Mo ní ẹranko ọ̀sìn, mo sì máa ń pe orúkọ ẹ̀ ní koko. Olóńgbò sì ni, olóńgbò yẹn mo fẹ́ràn rẹ̀ gan-an torí ó máa ń fara nù mí. Ó ma ma tẹ̀ mí lára. Mo fẹ́ràn olóńgbò mi gan-an. Inú mi máa ń dùn pé, á! Olóńgbò, mo fẹ́ràn olóńgbò mi gan-an. Ó dà nígbà kan tí a ní ajá ṣùgbọ́n èmi máa ń bẹ̀rù ajá ṣùgbọ́n mo máa fẹ́ràn olóńgbò gidi gan.

Mo fẹ́ràn rẹ̀ gan, ṣùgbọ́n ó kan jẹ́ pé ó wọ́n ni. Àmọ́ èmi fẹ́ràn kí má lù ú gan, torí ó máa jẹ́ kí ibi tó ẹ̀ lọ kẹ tètè dé bẹ́ẹ̀. Ibi tó yẹ kó gba bí wákàtí bí ogún, ẹ máa lo bí ìṣẹ́jú bí ogójì àbí wákàtí kan. Mo fẹ́ràn kí má lo torí ó yá, ó sì máa fún wa lóúnjẹ nínú ẹ̀rọ.

Àwọn ọjọ́ mi tí mi ò bá dáná, tàbí tí mo bá gbé oúnjẹ lọ ibi iṣẹ́, mo máa ra oúnjẹ. Kì í ṣe pé mo fẹ́ràn, ṣùgbọ́n mo máa ra torí pé ebi máa ma pa mí. Mo sì, mi ò sì nífẹ̀ẹ́ sí kí ebi máa pa mí, kí n má lọ ní, ẹ, àìsàn tó ń jẹ fun, tó ń jẹ dọ̀.

Gíláàsì tí mo máa ń wọ, èyí tí ó máa ń bó ojú mi fún oòrùn, ṣùgbọ́n mi ò kí ń máa ń wọ àwọn èyí tó máa ń wọ̀ tó máa ń fi riran o. Rárá, ojú mi dáńgájíá, mo máa ń jẹ irú dáadáa. Mo máa ń jẹ irú, ṣùgbọ́n gíláàsì tí mo máa ń wọ, èyí tó máa ń wọ nínú oòrùn ìyẹn nìkan ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi pamọ́ sórí cloud torí ti mio bá fi pamọ́ báwo n máa ṣe wa rí ti n bá fẹ́ lọ so that, tí ǹkankan bá ti ẹ mú fóònù mi mo sì gbàdá pé ǹkankan ò ní mú na, kí n lè lọ sí ibẹ̀ ibi tí mo fi pamọ́ síi, kí n lọ mú ǹkan mi kí ń sì máa ló jẹ́ẹ́jẹ́ je.

Ibi orin, mo lọ sí ibi orin ní amo. Ó, tá bá lọ sí ilé ìjọsìn wón máa n kọrin níbẹ̀. Ṣé ibi orin kọ́ ni? Ibi orin tá fi ń yìn ọlọ́run, ibi orin ìmísí. Ó sì ní ìkan tó yẹ kí n lọ ní ọjọ́ ìsinmi tó kọjá, ìyẹn jẹ́ ìjẹta. Ṣùgbọ́n mi ò lọ torí mi ò lówó mọ́tò. Mo sì gbọ́ pé wọ́n gbé ọkọ̀ wá kí wọ́n fi wá gbé wa, ṣùgbọ́n mi ò mọ ibi tí ọkọ̀ náà wà.

Èmi máa ń jẹ ẹran o, mo máa ń jẹ ẹran gan-an, ṣùgbọ́n mo fẹ́ràn kí ẹran mi rọ̀. Mi ò fẹ́ràn ẹran tó yí tí máa wa mọ fàfàfàfàfà. Nítorí Yorùbá ní "ẹran táa fàfàfàfà tí ò já wọn la ń pè yín lọ́mọ". Èmi fẹ́ràn ẹran tó bá rọ̀, rẹ́ pé máa gbé bá, ó sì má, má sì jẹ́, kì í sí pé màá máa fà. Kíni mí fẹ́ràn ẹran tó bá rọ̀.

Mi ò kí ń máa gẹrun mi, ṣùgbọ́n nígbà kan tí mo gẹrun mi, kírun mi tó gùn, ó pẹ́ gan-an. Ṣùgbọ́n mi ò kí ń máa gẹrun mi, èmi máa ń dirun ni. Obìnrin ni mí, mo máa ń dirun. Ó láwọn obìnrin mi tó máa ń gẹrun, ṣùgbọ́n orí tèmi tóbi. Tí n bá lọ gẹrun, bá lọ gẹrun báyìí, má kan máa wò bí ọkùnrin ni, kò sì ní dá.

Mo máa ń gba àwọn ímelì tí ó wúlò. Ṣùgbọ́n nínú nǹkan tí ó wúlò, a máa rí nǹkan tó wúlò nbẹ. Ṣùgbọ́n mo máa ka gbogbo ẹ̀, mo máa, mo máa, mo máa wò fínnífínní, má sì ká torí mi ò fẹ́ kó jẹ pé màá rò pé kò wúlò. Wọn máa dojú wáju wọ́n máa ní pé "à ó wúlò". Mi ò kí ń, mi ò kí ń dánú, mi ò kí ń tánú.

Àkọ́kọ́ ná, mi ò kín gbé ayé ìkọ̀kọ̀ mi, mi ò kín gbé lọ sórí internet. Ǹkan tí mi ò fẹ́ kí ayé mọ̀, mi ò ní gbé sí orí internet kí wọ́n máa fún wa rí, kí wọ́n máa fún wa máa bú mi. Èkejì, mi ò lè gbé ayé ìkọ̀kọ̀ mi kí wọ́n máa lọ sọ fẹ́ lo mi torí ọjọ́ tá bá jà tí ẹ́kẹ́ni yẹn tẹ́nu rẹ̀ ò bá kín bò, ó máa, ó máa fún, ó máa sọ fẹ́ lo mi. Bo ṣe ń sọ fẹ́ lo mi, ó máa máa sọ fẹ́ lo mi títí, títí, títí gbogbo àgbáyé ó fi mo.

Mo nífẹ̀ẹ́ sí kí n máa ṣe ètò ǹkan torí mi ò fẹ́ràn kí n fi ǹkan síbi kan kí n wa máa wà. Àmọ́ tí bá ti ṣe ètò rẹ̀ tí bá fi síbi tó yẹ kó wà kí n gbé gbogbo ẹ̀ síbi tó yẹ kó wà, ọjọ́ tí mo bá fẹ́ lo kò ní, kò ní nira fún mi láti ri. Màá kọ̀ lọ síbẹ̀, màá lọ mú ǹkan tí mo fẹ́. Àmọ́ tí mi ò bá kí n ṣe ètò ǹkan, gbogbo ẹ̀ kọ́ máa dárú ni.

Ìgbà mí mo máa ń jẹun ọ̀sán, oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà, bóyá mo ní iṣẹ́ pẹ̀lú wọn àbí a ní nǹkan tí a fẹ́ sọ, ó jẹ́ wá já sí ìgbà tí mo máa ń jẹ oúnjẹ ọ̀sán, a lè lọ ká lọ máa sọ̀rọ̀ níbi tí a ti ń jẹun. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà, ìgbà mí mi ò kín nífẹ̀ẹ́ sí kí n má sọ̀rọ̀ kí n má jẹun, àmọ́ èyí tó bá ṣe pàtàkì àbí èyí tó bá ṣe kókó ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀, mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ dáadáa, ṣùgbọ́n tí ìrọ̀lẹ́, tí ìrọ̀lẹ́ náà da torí tí a bá fẹ́ ya àwòrán tó bá, tó bá máa dára àbí àwòrán àwọn olólùfẹ́ tìrọ̀lẹ́ da ṣùgbọ́n tààrọ o ma n da fún wa, a máa ń da fún àwọ mi.

Mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù mi torí pé ìgbà mi tí mo bá ti lọ ibi iṣẹ́, tí bá ti lọ, tí bá ti dé, ó máa ti rẹ̀ mí ọjọ́ ìparí ọ̀sẹ̀ náà, ó máa ti rẹ̀ mí, máa ní pé kí n fi sinmi, kí n fi fọṣọ, kí n fi ṣe àwọn iṣẹ́ kẹ́kẹ̀kẹ́ kan. Torí, torí bẹ́ẹ̀ mo sì fẹ́ran ìpàdé orí fóònù torí pé a lè sọ̀rọ̀ dáadáa kò ní sí pé màá mọ̀ ní pé ó yá jẹ́ ká sún sójọ́ mi, jẹ́ ká sún sójọ́ ọ̀sẹ̀ ìparí ọ̀sẹ̀ mi.

Ti bá fẹ́ rí dájú pé ọjà mi pé máa ka, pé ọjà mi dára, máa ka, máa ra ọjà ní ibi tí mo mọ̀ pé ó dá. Tó jẹ́ pé wọn kì í ta ǹkan tó ti bàjẹ́ àbí ǹkan tí ò dá. Mi ò ní lọ síbi tó ẹ́ pé wọ́n máa ń ní pé ǹkan tó ń ta ò da. Màá sì béèrè lọ́wọ́ àwọn èèyàn pé "à, ibi tí mo ti fẹ́ lọ ra ọjà yìí o, ṣé ó dá? Ṣé ẹ ti ra ǹkan bẹ́ẹ̀ rí, ṣé ó dá? Sé kì í ṣe pé ìgbà tí máa ra ǹkan bẹ́ẹ̀ lọ máa ń ní pé a kò dá o.

Mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa, mo sì jẹ́ ìkan lára àwọn òṣìṣẹ́ ní ilé ìjọsìn. Mo máa ń kọrin ní ilé ìjọsìn, mo fẹ́ràn kí n máa wà ní iwájú Ọlọ́run, kí n máa wà ní iwájú Ọlọ́run. Mo sì máa ń fẹ́ràn àwọn nǹkan tó máa ń ṣẹ ní ilé àwọn ìjọsìn náà.

Mo mọ̀ bí a ti ń ka dá, mo mọ bí a ti ń ka torí pé mo fẹ́ràn kí n máa ka àká. Èkejì dẹ́ re, tí a bá ka, tí a bá ka, ó lè, ìkan lè sọnù, a dẹ̀ ní mọ̀. Ṣùgbọ́n tí a bá ń ka, a máa mọ̀ pé à, eléyi ò yẹ kó wà níbí, ilé kò yẹ kó sí níbí, ilé ò yẹ kó ṣé kiní.

Ìgbà míì mo máa ń ṣàyẹ̀wò rẹ̀ ní ojoojúmọ́. Ìgbà míì mo máa ṣàyẹ̀wò rẹ̀ bí, bí ẹmẹ̀eta lọ́ ṣẹ. Àmọ́ tí n bá ti mọ̀ pé mo ń retí nǹkan, pé kí èeyàn kan fi ǹkan ránṣẹ́ sí mi, mo máa ma ṣàworan rẹ̀, máa ma ṣàwò, màá ma ṣàyẹ̀wò rẹ̀ ní ìṣẹ́jú ìṣẹ́jú.

Mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò dáadáa, mo mọ bá ṣé ń ṣe, mo mọ bá ṣé ń ṣe torí ó ní pé ká máa rán àwọn èèyàn lọ́wọ́, tá bá rán àwọn èèyàn lọ́wọ́, ẹni kejì wá lẹ ni tí a bá rán lọ gbogbo èèyàn. Tí a bá mọ̀ aláàbágbé ẹni kejì wá ni, so ó dára kí èèyàn máa rán àwọn èèyàn lọ́wọ́

Mo máa ń bèèrè ọ̀nà, à, torí nígbà kan tí mo sọnù ga pé ilé ọ̀rẹ́ mi bó lẹ, mo dẹ̀ ti lọ ilé ọ̀rẹ́ mi yẹ̀n rí. Mo dẹ̀ sọnù. Mo wa bêèrè lọ́wọ́ àwọn èèyàn pé, à, ilé báyi báyi ni mò ń lọ, ẹ jọ ẹ̀ṣà nu mí, má kí n dé bẹ̀ o. Ṣé ibi tí màá gbà lé léyi. Ode nígbà kan tí ọ̀gá mi rán mi iṣẹ́ tí mo sọnù, mo bèèrè lọ́wọ́ àwọn èèyàn. Àmọ́ bí mo ṣe ń bèèrè lọ́wọ́ wọn, wọn ro pé mo fẹ́ tọrọ owó. Wọn mọ pé mo fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ wọn ni.

Èmi ò fẹ́ràn iṣẹ́ ìtà gbangba torí iṣẹ́ ìtà gbangba àwọn èèyàn máa ma wù ẹ́, wọn máa ma fojú sí ẹ lára. Tí wọ́n bá gbé, ó yẹ kó ní àfojúsùn pé nǹkan tó fẹ́ ṣe nílé àwọn èèyàn máa mọ̀ ní, "à kò yẹ kó rí báyìí, báyìí ló ṣe ẹ kó ṣe, báyìí ló ṣe ẹ kó ṣe". Wọ́n lè máa mà, wọ́n máa mọ̀ da ẹ rí bà rí bò tí ò ń gbárìn bòri fà àṣìṣe.

Mo fẹ́ràn oúnjẹ tó láta gan an. Oúnjẹ tó láta torí ẹ̀mí tí ò bá jata, ẹ̀mí yẹpẹrẹ ni. Kata nù e máa gbóná jù, ní pé tí bá ń jẹ, má lè sọ̀rọ̀ kí í ṣẹ pé kí wá jẹ́ kí gbogbo ẹsẹ̀ máa ta mi àbí tí bá fẹ́ yàgbẹ́ kí ìdí máa ta mi. Àmọ́ mo fẹ́ràn oúnjẹ tó bá láta. Kata nù e máa pọ̀ jù, kó máa dẹ̀ kéré jù torí ẹ̀mí tó bá, ẹ̀mí tí ò bá jata, ẹ̀mí yẹpẹrẹ ni.

Ìgbà tí mo jẹ ẹyin gbẹ̀yìn, mo jẹ ẹyin ní ìjẹta. Ìgbà tí mo se ìrẹsì, mo jẹ ẹyin igbayen. Màá sì jẹ ẹyin lónìí torí máa yi jẹun. Mo fẹ́ràn ẹyin gan. Mo rò a jẹ ẹyin dáadáa tí bá wà ní ilé ìwé torí ìgbà mí kò ní ṣówó, àwọn ọmọ ilé ìwé ìlú wa, orílẹ̀ èdè ti wa kì í ṣówó púpọ̀ lọ́wọ́ wọn.

Mo máa ń ṣe ìmójútó ilé mi ní ìparí ọ̀sẹ̀ tí mi ò bá lọ ibi iṣẹ́. Ìgbà mí tí mo bá dé lálẹ́, tí mo bá lọ ibi iṣẹ́ tí mo bá dé lálẹ́, mo máa yanjú ilé, mo máa tọ́jú ilé, mo máa, mo máa ma gbaradì fún iṣẹ́ ọ̀la. Àmọ́ ọjọ́ tí mo máa ń ṣe dáadáa tí mo mọ̀ pé màá ráyè o ni ìparí ọ̀sẹ̀.

Mo ní o. À, èmi ní nọ́mbà orílè o, mo ní nọ́mbà orílè o. O ní ó máa de àkókò kan ní orílè èdè tiwa tí ẹ bá ní nọ́mbà orílè won máa ní pé kí ẹ lọ ṣe dandan dan. Wọ́n lè, wọ́n lè, wọ́n lè ní kí ẹ má lè pe ẹlòmí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yin tí ẹ bá ní nọ́mbà òhun.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Ìgbà mí tí ba, tí mi ò bá lọ ibiṣẹ́, ọ̀gá mi lè fún mi níṣẹ́ nílé, màá dẹ̀ wà nílé, màá dẹ̀ ṣiṣẹ́ ọun. Ìgbà mí iṣẹ́, wọ́n lè fún mi níṣẹ́ tí màálù dẹ̀ wà ní ilé ìwé, màá ma ṣiṣẹ́ láti ibẹ̀. Nítorí bẹ́ẹ̀, mo máa ń ṣiṣẹ́ láti ilé, àti ilé gan-an, kò kí n, kò kí ń yọ̀ yan lẹ́nu lọ títí.

Mo fẹ́ràn ọjọ́, ọjọ́ Jímọ̀. Mo sì fẹ́ràn ọjọ́ ìsinmi torí màá máa, mo máa sùn. Bí mo bá ti dé láti ilé ìjọsìn, mo dẹ̀ ti ṣí iṣẹ́ mi, mo ti ṣí iṣẹ́ mi kó tó dọ̀jọ́ yẹn, màá wá fi ọjọ́ yẹn fi sùn. Màá dẹ̀ fi gbaradì fún iṣẹ́ tó ń bọ̀ lọ́jọ́ Ajé, ọjọ́ kejì, ọjọ́ Ajé.

Mo fẹ́ràn kí n máa wo àwọn ìràwọ̀ torí pé nígbà kan mo máa ń ronú pé ah ọjọ́ kan máa dẹ̀rẹ̀ ní ọkọ alálùbáríkà, táa jọ̀wọ̀ jọ máa jókòó pọ̀ tó máa fẹ́ràn mi gan, táa dẹ́ jọ máa máa wo ìràwọ̀ pọ̀, ó dẹ̀ máa wò mí, ó máa ní pé inú mi dùn pé mo ní ẹ, inú mi sì máa wá dùn.

Mo máa ń ṣe bọ̀ kìi ṣe gbogbo n gbà. Ẹ̀ẹ̀kan kan ni mo máa ń ṣe torí iṣẹ́ máa ń pọ̀ níbi iṣẹ́. So ìgbéjáde ta a máa ń ṣe ni ìgbéjáde ní ìparí ọdún. Ti iparí ọdún yẹn, hmm, a máa ṣe yẹ̀n dáadáa.